Bẹ́ẹ̀ni, àmi àtàwọn alábàáṣepọ̀ wa, ìwà gidi ló ń bẹ láàárín awa méjèèjì. A máa ń ṣe nǹkan dáadáa tó ní ìtolétò, kò kí n sí ìjà gbogbo wa máa ń bá ara wa sọ̀rọ̀, ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló ń bẹ láàárín wa, a dẹ̀ máa n respect ara wa. So kò sí pé a ní ìwà ìbàjẹ́ kan lọ́wọ́ tàa rò sí ara wa, léde bí ta máa fi ní grudge against each other but no, a máa ń bá ara wa ṣe láyọ̀ atàlàáfíà ni. A máa ń bá ara wa ṣe láyà tàlàáfíà, kò sí ìjà kankan. Bá bá rira wa, a kí ra wa, a jọ máa ṣàjọyọ̀, a jọ máa ṣeré, a jọ máa rẹ́rìn-ín. So ìbáṣepọ̀ wa ó ń dánmọ́rán. Ìbáṣepọ̀ wa dánmọ́rán gan-an débí pé kò sí ìjà kankan láàárín wa. Tó bá rẹ ẹlòmíi gan, yàn wá lọlé, a máa wá wọn lọlé. Ẹlòmí le pe wa lórí fóònù kó béèrè àlàáfíà wa. So kò sí animosity kankan láàárín gbogbo wa. Gbogbo wa ń gbé láyọ̀ atàlàáfíà ni pẹ̀lú ìdùnnú. Àdí ẹ, adẹ́jọ máa ń ṣiṣẹ́ papọ̀, a jọ máa ń ní ideas papọ̀ náà ni èyí tó bá ti wọ́ìkì fún everybody ni a mọ ajọ ń ṣe. So yeah, gbogbo wa jọ ń gbé ní ìbáṣepọ̀ dáadáa tí ò sí wàhálà kankan ní inú.